Ibo ni o fẹ́ràn lọ jù? Ibo ni o fẹ́ràn lọ jù? So it means in English that where-- which place do you like to go the most or which place do you like to visit the most? That's ok. Ibo ni o fẹ́ràn lọ jù? Nibo ni o fẹ́ràn lati ma lọ jù? That's what it says.

Ṣé o máa ń fi àwọn fila rẹ pamọ́ sórí cloud? Sé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? So that one means in English that do you keep, do you hide your files under cloud like on your phone? You know, for instance, now when you're using an iPhone, an iPh-iPhone has a cloud. So that's what they are trying to that did you hi-do you hide your file under the cloud? Òní, sé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud?

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? So it says in English that, do you keep your files very well or do you hide your files? Probably your office files, your work files, like, do you keep them very well? Do you hide them very well? Ò ní, ṣe o máa ń, ṣe o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́

Akókò wo ni o fi se ìrẹsì? Akókò wo ni o fi se ìrẹsì? So, ìyẹn jẹ́ túmọ̀ sí ní èdè òyìnbò pé what time abi how long do-does it take for you to prepare rice or how long does it take for you to make rice like the time, the time range òní akókò wo ni o fi ṣe ìrẹsì.

Níbo ni o máa ń ra nǹkan? Níbo ni o máa ń ra nǹkan? Níbo ni o máa ń ra nǹkan? Ìyẹn dẹ tumọ̀ sí pé which place do you buy something? Or where do you get your things from? Or where do you buy things from? So that's what we call in Yoruba ní pé ìbo ni o máa ń ra nǹkan? Níbo ni o máa ń ra.

Ṣé orí máa ń fọ, fọ́ ẹ? Sé o rí máa ń fọ ò. Sé o rí máa ń fọ ẹ? Like it means in English that do you usually have headache or do you have headache? AÓ ní ṣé o rí máa ń fọ, ṣé o rí máa ń fọ ẹ lóye kọ́ so. Kon se ṣé o rí máa ń fọ ò, ṣé o rí máa ń fọ ẹ lóye kan so.

Irú aṣọ wo ni o fẹ́ran wọ̀? Irú aṣọ wo ni o fẹ́ran wọ̀? Iyẹn ń dẹ̀ túmọ̀ sí ní èdè Igbo pé what kind of clothes do you like to wear? What kind of clothes do you like to wear? Òun là ń pè ní irú aṣọ wo ni o fẹ́ran wọ̀? That is what type of clothes do you likes to wear, to wear? Yeah, that's all.

Ṣé o máà ń ka ìwé? Ṣé o máa ń ka ìwé? Ìyẹn dẹ̀ túnmọ̀ sí ní èdè eyinbo pé “do you read your books?” Do you read your books? Ṣòún là ń pè ní ṣé o máa ń ka ìwé rẹ. A lè wá sọ pé o mọ́ríá o, ṣé o máa ń ka ìwé rẹ dáradára? Ǹkan lá ń pè bẹ́.

Ṣé o máa ń kọ ǹnkan lórí internet? Which means that do you usually write something from the internet? Can also be like, can you read and write something from the Internet? Ṣé o máa ń kọ ǹkan lórí internet?

Báwo ni o ṣe máa ń tọ́jú ẹkanà rẹ? Báwo ni o ṣe máa ń tọ́jú ẹkúnà rẹ? That is how do you maintain your fingernails or how do you keep your fingernails? How do you keep them clean and all la n pé ní báwo ni o ṣe máa ń tọ́jú ẹkanà rẹ.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Ṣé ó rọrùn fún ọ, ṣe ó rọrùn fún ọ, in English means are you comfortable? Probably dá àwọn ènìyàn jí to wake people, to wake people up. O ní, ṣe ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí?

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? That is, do you go to the place of to the house of worch, worship, that is church. Do you go to the house of worship? Ilé ìjọsìn means house of worship. So, ṣe o máa ń lọ sí ilé ìjọs ìjọsìn, like ṣe o máa ń lọ sí church.

Ṣé o ti ṣìna rí? Ṣé o ti ṣìna rí? So iye dé tunmọ si ní èdè òyìnbó pé have you missed your way before? Have you missed your way before? Ó ní ṣé o ti ṣìna rí? Have you missed your way before? O lè ní Bọ́lá ọ ṣé o ti ṣìna rí o.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Iyẹn dẹ̀ túmọ̀ sí ní èdè oyinbo pé "Do you like to watch the stars?" "Do you like watching the stars?" or "Do you like to watch the stars?". Ó ní mo lè ní pé, "Àí, èmi fẹ́ràn wíwo àwọn ìràwọ̀". I love watching the stars.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Iyẹn dẹ́tùn mọ̀ sí ní èdè oyinbo pé do you work beyond your time? Do you work beyond your time? Òní ṣé o máa ń ṣe iṣẹ́ ju wákàtí lọ? Do you work beyond your time?

Orin wo ni o fẹ́ràn jù? Orin wo ni o fẹ́ràn jù? Ìyẹn dẹ̀ tún mọ̀ sí ní èdè òyìnbó pé what type of song do you like? What type of song do you like? And if you want to make a sentence in Yoruba, we will say o dá. Kẹ́hìndé, orin wo ni o fẹ́ràn jù?

Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹyín? Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹyín? Ehn. So it says that when last did you go check on your teeth? Òní nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹyín?

Osu wo ni a bi o? Osu wo ni a bi o? Osu wo ni a bi o? It means that what month were you born or what month were you given birth to? So it says that oṣù wo ni a bi o? What month were you given birth to? So mo wa ni pe Abiola, oṣù wo la bi o?

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìn àjò? Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìn àjò? It says that how do you arrange yourself whenever you want to travel or whenever you're preparing to travel? How do you pack your things? How do you arrange yourself? Ó ní là ń sọ pé báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìn àjò.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Iyẹn dẹ̀ túmọ̀ sí ní èdè oyinbò pé what new things do you want to learn? What new things do you want to learn? Do you want to get a skill then? Òní, kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́?

Àwọn wo ni o fẹ́ràn jù? Àwọn wo ni o fẹ́ràn jù? A lè wá sọ ní èdè eyinbo pé or we translate it to English like who are the people you love the most? Who are the people you love the most? So we can make a sentence ní Yoruba, we can make a sentence in Yoruba and be like, Abiodun, àwọn wo ni o fẹ́ràn jù? Abio-Abiodun ní àwọn tó fẹ́ràn jù.

Dátà tó máa ń lo lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó. Data to ma n lo lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó. Ìyẹn dẹ̀ túmọ̀ sí ní èdè Òyìnbó pé "Is it enough? Do you use enough data weekly" Or data tó o máa ń lo lọ́sọ̀ọ̀sẹ̀ ṣó pọ̀ tó? Does the data you use weekly much? Is it much?

Ṣé o máa ń wọ fìlà? Ṣé o máa ń wọ fìlà? Iyẹn dẹ̀ túmọ̀ sí edè oyinbo or it is translated in English like do you put on cap? Do you put on cap? Oni ṣe o máa ń dé fìlà. So, Bola ṣe o máa ń dé fìlà sórí rẹ?

Ṣé o mọ, ṣe o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Iyẹn dẹ túmọ̀ sí ninu ede oyinbo pé, do you know how to stop a bus whenever there is a crowd like whenever there is a lot of people and probably they are all struggling to get a bus. Do you know how to stop a bus during that.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Ìyẹn dẹ̀ tún mọ̀ sí pé what type of things do you have in your pockets of money or your apron where you keep money? Or àpò owó means place you keep money. Ó ní kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ?

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí ìfọnu rẹ gbóná? Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí ìfọnu rẹ gbóná? So it says in English, how many times do you allow your toothbrush to get hot? Ó ní ìgbà mélòó ni o máa ń jẹ́ kí ìfọnu rẹ gbóná? Ó gbóná.

Ṣé o mọ bí a ti ń pa ẹja? Ṣe o mọ bí a ti ń pẹja? So a lè wa translate e si English or a lè túmọ̀ è sì èdè yii bó pé "Do you know where we kill fish or do you know where we can get a fish? Do you know where we kill a fish?" Pẹja, ṣe o mọ bí a ti ń pẹja?

Ṣé o ti gún alùpùpù rí? Adamu, ṣe o ti gún alùpùpù rí? Alùpùpù. Hmm. Ṣe o ti gún means have you entered or have you climbed. So, se o ti gún alùpùpù rí? Ṣe o ti gún alùpùpù rí? Okay.

Ṣé o ní ọgbà? Ṣé o ní ọgbà? Ṣé o ní ọgbà? Ọgbà like do you have ọgbà? Hmm. Ṣé o ní ọgbà? Ìyẹn dè tí mo ti ní èdè yibò pé àá ọgbà. Ṣé o ní ọgbà? Ọgbà.

Ṣé o fẹ́ràn yíyà àwòrán? Ṣé o fẹ́ràn yíyà àwòrán? That is do you love taking pictures? Òun ni ṣé o fẹ́ràn yíyà àwòrán? Do you like to snap pictures or do you like taking pictures? So mo le wá ní pé Deborah, ṣe o fẹ́ràn yíyà àwòrán?

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìnnù rẹ? Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìnnù rẹ? Ìyẹn detúmọ̀ sí ní èdè oyinbo pé how do you remember your words of promises? Òun ni báwo ni o ṣe máa ń rántí ọ̀rọ̀ àṣìnnù rẹ.

Ṣé o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Ṣé o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? That is, do you wear, um, some cloth of àkayòrí in your place of work? Òní ṣé o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́? Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́? Iyen de túmọ̀ sí ní èdè yinbò pé how many times in a week do you work? How many times in a week do you work? Ó ní wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Túmọ̀ níyen Biolá, wákàtí mélòó ti ẹ lọ máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́?

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Àkókò mélòó ni o máa ń lọ sùn? Iyẹn dẹ́ wa túmọ̀ sí ní èdè ìgbò pé what time do you sleep? Or what time do you usually go and sleep? Ó ní àkókò mélòó ni o máa ń lọ sùn.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olúṣètò ẹ̀rọ rí? Ṣé o ti béèrè ìrànwọ́ that is have you asked for help láti ọ̀dọ̀ olúṣètò ẹ̀rọ rẹ? Have you asked from help before?

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? That is to say how is your relationship with your boss at your place of work? Òún la máa ń sọ pé, báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? So báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ?

Ṣé o ti gún ọkọ̀ ojú omi rí? It says that have you entered any transportation that passes through the sea? For instance, a canoe. Yeah, a canoe. Have you entered a canoe before? Or a ship, that is ọkọ̀ ojú omi.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábásisépọ alábáṣiṣẹ́pọ̀? So ìyẹn lè túmọ̀ sí pé how do you do your relationship with the people you work with? Or how is your relationship with the people you work with? Ó ni a ń sọ pé báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Ìyẹn de túmọ̀ sí pé what do you look out for from a new worker? Or what are you expect from a new worker? What are you looking for from a new worker? Òun ni kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun.

Ajọ̀dún wo ni o fẹ́ràn jù? Ajọ̀dún wo ni o fẹ́ràn jù? Ìyẹn dè túmọ̀ sí pé what festival do you like the most? Ní ma sọ pé ajọ̀dún wo ni o fẹ́ràn jù? What festivals do you like the most? Kẹ́hìndé, ajọ̀dún wo ni o fẹ́ràn jù?

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Iyen de túnmọ̀ sí pé how do you-- àbí how fast do you go to the bus stop for the bus? Óun ní báwo ni o ṣe máa ń kojú ìdènà.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? So ìyẹn ni a tún mọ̀ sí what time do you set your alarm to whenever you want to wake up? What time does your alarm ring? Or when did you set it to?

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ìyẹn dè túmọ̀ sí pé when do you wash your car or when do you wash your bus? Òun ní nígbà mélòó ni o máa ń fọ ọkọ̀ rẹ?

Kí ni àádùn tí o fẹ́ràn nínú ice cream? Kí ni àádùn tí o fẹ́ràn nínú ice cream? It says that what is the sweetness that you like in an ice cream? What type of sweetness like the flavors? Is it the chocolate, the vanilla, the strawberries, and all. Kí ni àádùn tí o fẹ́ràn nínú ice cream?

Ṣé o máa ń fi tùràrí? Ṣé o máa ń fi tùràrí? Like do you, do you spray scented candles? Ṣé o máa ń fi tùràrí? Do you spray scented candles? Ò máa ń fi tùràrí scented candles.